Ṣé o ní gíláàsì oorun? Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì oorun. Mo máa ń dé gíláàsì yẹn sójú ní tí mo bá fẹ́ bọ́ síta, tí mo bá jáde tí oorun bá mú, mo máa ń dé gíláàsì yẹn sí ojú. Kò fi ní jẹ́ kí oorun kí ó wọ ojú mi torí tí oorun bá ti wọ ojú jù, oorun yẹn le fa oun tí ò dá sí ojú. Ìyẹn ló máa ń mú kí n wọ gíláàsì oorun. Tó ma jẹ́ pé ibiṣẹ́ náà ni mo wà, mo máa ń lo gíláàsì oorun yẹn. Tàbí tí mo bá ṣàtínrìn jáde nínú, mo máa ń lo gíláàsì oorun yẹn. Gíláàsì oorun yẹn tí mo ní, ó pé oríṣiríṣi. Mo ní tóbi méjì sí mẹ́ta tí mo máa yọ síra wọn lẹ́kọ̀ọ̀kan. Tí mo bá ti rí pé òmíràn ti gbó nínú rẹ̀ tí kò ṣe ìbọ̀ṣẹ̀ kò ṣe mọ́, màá mú, màá pàrọ̀ rẹ̀ sí òmíràn. Òmíràn tí mo bá pàrọ̀ rẹ̀ sí yẹn oun ni màá mú jáde. Gíláàsì oorun yẹn dẹ̀ da lọ́pọ̀lọpọ̀ torí yàtọ̀ sí oorun nìkan, ó máa kò ní jẹ́ kí ìdọ̀tí àtàwọn nǹkan tí ò dá kò ní jẹ́ kó fẹ́ sí inú ojú èèyàn. Ìyẹn mú mi láti ní gíláàsì oorun tí mo máa ń wọ nígbà oorun.

Nígbà wo ni o kẹ́yìn sunkún? Ìgbà tí mo kẹ́yìn sunkún, àá o ti pẹ́ o, o ti pẹ́. Àmọ́ tí mo bá rántí dáradára ìgbà tí mo kẹ́yìn sunkún, ó ti fẹ́ tó bí ọdún díẹ̀ sẹ́yìn nígbà tí mo pàdánù ìkan lára àwọn tí ó súnmọ́ mi. Éleyi tí olóyinbo n pé ní grandmother. Ẹ̀hẹn, nígbà tí mo pàdánù wọn, ìgbà yẹn ni mo kẹ́yìn sunkún tí omi sì, tí omijé jábọ́ ní ojú mi tí àwọn yẹn dẹ́ rẹ̀ mi torí kò rọrùn kí èèyàn pàdánù olólùfẹ́ rẹ̀. Kò rọrùn kí ẹyan pàdánù ẹni tí o súnmọ́, torí ọ jẹ́ ẹni tí ó tọ́jú mi nígbà tí mo ayékeré. Ẹ̀hẹn, ìyẹn ló mú mi sunkún nígbà tí mo pàdánù wọn tí à ń ṣe ìsìn ìdágbére fún wọn ní ilé wọn ní etíbòji. Ẹ̀hẹn, ìgbà yẹn ni mo sunkún, kẹ́yìn sunkún. Ìyẹn dẹ̀ ti tó bí ó ti lé ní bí ọdún mẹ́wàá sẹ́yìn báyìí. Ẹ̀hẹn, o ku díẹ̀ kò pọ̀ ọdún mẹ́wàá, o ku díẹ̀ kò pọ̀ ọdún mẹ́wàá. Ìgbà yẹn ni mo ti kẹ́yìn sunkún.

Kí ni àwọn èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú? Àwọn èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú náà ni láti gbòòrò si ní ẹnu iṣẹ́. Àwọn ọjọ́ iwájú mo ti fẹ́ dá wà, kí n tí dá wà ní ayé ara mi, kí èmi náà ti máa ṣiṣẹ́, kí n tí máa gbà ṣẹ́, kí n tí gba àwọn èèyàn sí ẹnu iṣẹ́ láti máa ṣiṣẹ́ fún mi, kí èmi náà lè máa sanwó oṣù fún àwọn èèyàn, kí èmi náà lè máa ran àwọn èèyàn lọ́wọ́, àti láti tún ṣí iṣẹ́ náà, kí n ṣí ibi iṣẹ́ mi sí, ẹ́, àwọn ìlú mìíràn tó wà ní tòsí. Kí iṣẹ́ náà bá dé gbòòrò, a dẹ́ẹ̀ tún tẹ̀síwájú, máa ṣe túnṣe wá àwọn nǹkan tí ó mọ̀ọ́mọ̀ ran àwọn èèyàn ní ọwọ́. Àwọn èrò mi nì yẹn fún iṣẹ́ ọjọ́ iwájú àti láti máa ṣe ohun tó máa mú nǹkan rọrùn àti àwọn nǹkan tó máa mú ayé rọrùn fún àwọn ènìyàn, àwọn aráàlú àti àwọn òṣìṣẹ́ àtàwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ni àwọn nǹkan tí mo nílérò fún iṣẹ́ ọjọ́ iwájú tí owó fi máa mọ wọlé dáradára.

Oúnjẹ wo ni o mọ̀ bí a ti ń ṣe dáadáa? Àwọn oúnjẹ tí mo mọ̀ bí a ti ń sè, bi a ti ń ṣe dáadáa ó pọ̀ o. Kò ṣàṣà ní oúnjẹ tó wà ní ilẹ̀ Yorùbá wa níbí tí mi ò le sè. Mo lè ṣe ìrẹsì, mo lè ṣe ìrẹsì dáradára. Mo dẹ̀ lé ṣe ní bí i títa àwọn olóyìnbo, mo lè sè ní jollof rice, tó dẹ̀ máa dùn dáadáa. Mo tún lè ṣe ẹ̀wà, mo lè ṣe ẹ̀wà náà dáadáa. Ẹ̀wà náà tún re, ó tún láwon nnkan tí a máa fi ń ṣe. Mo lè fi ẹ̀wà náà, mo lè fi dín àkàrà. Màá fi ẹ̀wà náà màá fi ṣe àkàrà. Mo dẹ̀ tún lè fi ẹ̀wà náà, mo tún lè fi ṣe mọ́ín-mọ́ín. Àwọn tí mo mọ̀ sí nìyẹn. Mo tún lè ṣe iṣu, a ṣe iṣu. Mo tún lè fi iṣu náà, mo lè fi ṣe àsáró, elépo rẹ́dẹ́rẹ́dẹ́. Ẹ̀hẹ̀, àmọ́ mi ò lè fi gun iyán. Oúnjẹ tí mo tún lè ṣe náà, mo lè tẹ ẹ̀bà. A tẹ ẹ̀bà, a ro, mo lè ro Sẹ̀mọ́, a ṣe ọbẹ̀ tó dáradára. Máa dín ata tó, tí ó, tó tó dá tó dùn lẹ́nu. A tún ṣe ọbẹ̀ ewédú, ọbẹ̀ ẹ̀fọ́, ọbẹ̀ ẹ̀gúsí, àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni mo lè ṣe. Gbogbo náà ni mo lè ṣe dáadáa, kò sé eyi ti mii lè ṣe dáadáa. Mo lè ṣe ìrẹsì, mo lè fi ṣe jollof rice, mo lè ṣe ẹ̀wà, kí n fi ṣe mọ́ín-mọ́ín tàbí àkàrà. Mo lè ṣe iṣu, mo tẹ̀ tún lè ṣe, mo lè tẹ ẹ̀bà àti àwọn oúnjẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo ẹ ni mo lè ṣe.

Kí ni o máa ń wá nínú òṣìṣẹ́ tuntun? Àwọn nǹkan tí mo máa ń wá nínú òṣìṣẹ́ tuntun tí ó bá ṣẹ̀ṣẹ̀ fẹ́ darapọ̀ mọ́ ibi iṣẹ́ tó fẹ́ bá mi ṣiṣẹ́ pọ̀, àwọn nǹkan tí mo máa ń wò nínú wọn ó pọ̀. Àwọn nǹkan tí mo máa ń wò nínú wọn ó pọ̀ àmọ́ mà á dàkọ díẹ̀ nínú àwọn nǹkan tí mo máa ń wò. Mo máa ń wo ẹ̀n tí olóyinbó ń pé ní experience, àwọn ìmọ̀ tó ti ní. Àwọn ni a máa rà àkọ́kọ́ tí a kọ́kọ́ wò. Bí ó ṣe ní ìmọ̀ sí nìpa iṣẹ́, bó ṣe lè gbé iṣẹ́ yọ ní ọ̀nà mìíràn tí, ẹ́ ti, tí, tí ó fi, tí iṣẹ́ náà ó fi yọrí sí ohun tó da. Ẹ̀hẹn, a dẹ̀ tún wò bí ó ṣe le ṣiṣẹ́ sí. Ṣé kì í ṣe ọ̀lẹ tí ó mọ̀ máa ń fa iṣẹ́ dúró, tí ó ma máa ń fa iṣẹ́ sẹ́yìn. A fi à wo ìyẹn náà. A tún wò àwọn ìwà rẹ̀ náà. Ṣé ó jẹ́ ẹni tí ó ní ìwà dáadáa? Ṣé kì í ṣe ẹni tí ó mọ́ fa jàgídíjàgan kí ó mọ̀ di pé gbogbo àwọn ará ìyókù tí wọ́n wà ní ẹnu iṣẹ́ ni yóò ti dojú ìjà kọ tí ó ti bá wọn jà tán pátápátá. Àwọn nǹkan tí mo máa ń wò nínú òṣìṣẹ́ tuntun nìyẹn. A dẹ̀ tún wò náà pé ṣé ó lè ṣiṣẹ́ yíi. Ṣé ẹni tí ó mọ̀ ṣe tán fọkàn tán tí kò ní dí pé yóò gbé owó ilé iṣẹ́ lọ. Ara òun tí a tún máa ń wò náà ni pé a wò ipasẹ̀ irú ẹni tó ti wà náà yí pé ṣé ẹni tó ṣe fọwọ́ sọ̀yà fún ni kó tó dí pé a gba ṣiṣẹ́. Àwọn nǹkan tí mo máa ń wò nìyẹn nínú òṣìṣẹ́ tuntun láti lè gba ṣiṣẹ́ kí ó fi mọ́ dí pé ó mọ bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú mi.

Ṣé mo ní irungbọ̀n dódóòdú irungbọ̀n, bẹ́ẹ̀ni, mo ní irungbọ̀n, bẹ́ẹ̀ni mo ní irungbọ̀n, mo ní irungbọ̀n. Irungbọ̀n yẹn jẹ́ kí ó bùkún ẹwà mi. Torí tí mo bá fàbáyìí, ṣe ni mo mọ dàbí, ẹ́n ọmọ kékeré ni. Ìyẹn ló mú mi dá irungbọ̀n sí torí ní ọ̀dọ̀ wá ni bi bí, àwọn èèyàn gba wi pé ẹni tó bá ní irungbọ̀n ni ó dàgbà tó mature, pé ẹni tí ò bá ní irungbọ̀n, wípé òun tán o mature tó. Ìyẹn ló mú mi dá irungbọ̀n mi sí. Mo dá irungbọ̀n mi sí tí ó bá ti kún, màá fi ìfárun tàbí kí n gbé lọ sí ilé barber, kí bá barber mi tún ṣe kó bá mi yẹ sí tàbí èmi náà dé ṣe fúnraà mi kí n yẹ sí kó má di pé nǹkan tó máa ń rí wúruwúru torí tó bá ti rí wúruwúru kò ní, kò ní bu ẹwà kún ẹwà mi. A mú mi dàbí arúgbó ni. Ìyẹn mú mi láti fẹ́ràn kí n dá irungbọ̀n mi sí dáadáa.

Ṣé o ní káàdì iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo ní káàdì. Mo ní káàdì iṣẹ́. Káàdì iṣẹ́ eleyi tí ó dé ìṣe yemi sí ó pé oríṣìíríṣìí. Àwọn kankan wà tí èèyàn máa ń fún àwọn èèyàn tí wọ́n fi mọ irú iṣẹ́ tí èèyàn ṣe. Ó na àwọn olóyìnbo pè ní business card. Mo ní àwọn yẹn lóríṣìíríṣìí. Mo tún ní ilé tí mo ń lò níbi iṣẹ́ gan. Àwọn ilé tí wọ́n yàn fún wa tí wọ́n fún wa ní ibi iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́. Ìyẹn ni ó jẹ́ káàdì ìdánimọ̀ tí wọ́n ó fi mọ̀ pé ṣé òṣìṣẹ́ wa ni eléyìí àbí òṣìṣẹ́ wa kọ́. Ìyẹn a máa ń mú káàkiri lọ sí ibikíbi tí a bá lọ. Wọ́n ó fi lè mọ̀ pé a, ẹni bá yé o, ilé iṣẹ́ bayi ló ń bá ṣiṣẹ́, bayi lóse ń ṣiṣẹ́, ipò bái ní ó wà. Tó bá dé tí di pé ó ti expire tí kò bá ọjọ́ mú tí kò bá ìgbà mú, àwọn ilé iṣẹ́ máa tún bá wa tún ṣe. Tí oloyinbo ń pè ní renew. Wọ́n á bá wa tún ṣe tí ó mọ fi bá ìgbà àti àkókò ìsìn tó maa fi bá mu. Ẹ̀ẹ̀, ìyẹn mú mi kí n ní káàdì iṣẹ́.

Kí ni adùn tí o fẹ́ràn nínú ice cream? Adùn tí mo fẹ́ràn nínú ice cream, mo kò sí èyí tí mi ò fẹ́ràn, gbogbo ẹ náà ni mo fẹ́ràn torí gbogbo ẹ ní ó dùn. Gbogbo ẹ náà ni mo fẹ́ràn ni mo like ni mo nífẹ̀ẹ́ sí. Ara àwọn adùn tí ó dé wà ní ice cream, mo ní a ti rí strawberry, e strawberry, e àti aláwọ̀ tó jẹ́ ẹ tó ní miliki, aláwọ̀ tó ní cheese. Àmọ́ èyí tí mo lè sọ pé mo fẹ́ràn jù nínú gbogbo wọn, òun náà ni strawberry yen Ẹ̀yẹn máa ń dùn, ó máa ń dùn yàtọ̀ kí o fi gbogbo ara sí ṣúgà ní ara rẹ̀ kò. Bí ìgbà tó bá jé pé wọ́n fi oyin èéhèn àtàwọn milkì, nígbà tí wọ́n bá fi ṣe, òun ló jẹ́ kí n fẹ́ràn strawberry jù nínú gbogbo àwọn ice cream tí mo mọ̀ tí ó wà lọ.

Ṣé o fẹ́ràn pín oúnjẹ rẹ? À, bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti pín oúnjẹ mi. Èmi nìkan ooo, mi ní ìfẹ́ sí kí n máa dá jẹ oúnjẹ. Mo, èmi nìkan lè dá jẹ nínú abọ́ mi o. Àmọ́ tí mo bá rí ẹni tí kò tí tó wù láti jẹ tàbí tí kò tíì rí oúnjẹ jẹ tí ebi ń pa, mà á sọ fún irú ẹni bẹ́ẹ̀ kí ó mú abọ́ wá kí n ba lè bu díẹ̀ fún un. Tó bá dẹ́ jẹ́ pé oúnjẹ èyí tí èmi jẹ kò wù jẹ, mo lè fi owó rán lọ́wọ́, kí n fun lọ́wọ́ kí óun náà fi ra irú oúnjẹ eleyi tí ó bá fẹ́ láti jẹ. Torí àwọn olóyìnbo sọ nǹkan kan wípé there is love in sharing. Ìfẹ́ wà nínú pínpín. Ẹ̀, àwọn ǹkan tí mo máa njẹ, mo ní fẹ́ràn láti máa pín fún àwọn èèyàn kí àwọn èèyàn náà kí wọ́n ba lè bá mi nípín nínú jíjẹ rẹ̀, kí wọ́n wò bí adùn rẹ̀ ṣe rí. Ẹ̀, ìyẹn jẹ́ kí n ní ìfẹ́ sí láti máa fún, pín oúnjẹ mi.

Ṣé o máa ń gbé àpò ẹ̀yìn? Bẹ́ẹ́ni, mo máa ń gbé àpò ẹ̀yìn dáadáa. Ẹ̀hì, tí n ba, àwọn tó máa ń mú mi kin gbé àpò ẹ̀yìn ni tí mo bá rí pé mo nílò láti gbé àwọn ǹkan tó máa wúlò fún mi tí kò lè gba ọwọ́ lásán. Ẹ̀hì, ìyẹn máa ń mú mi kin gbé àpò ẹ̀yìn. Tí mo bá dẹ̀fẹ̀ rin ìrìnàjò lọ sí ìlú mìíràn tí mo rí pé màá lo àwọn ọjọ́ mélòó kan, màá gbé àpò ẹ̀yìn dání. Inú àpò yẹn ni màá kó àwọn ohun tí mo máa nílò ní gbogbo ìrìnàjò mi, màá kó sínú rẹ̀. Bíi irú aṣọ, àwọn aṣọ tí màá wọ̀, àwọn ohun bàtà tí màá wọ̀, àtàwọn èlò ohun tí màá lò láti fi wẹ̀. Ìnú ibẹ̀ ni mo máa ń kó àpò ẹ̀yìn sí. Ìnú ibẹ̀ ni mo máa ń kó àpò ẹ̀yìn mi sí. Ìyẹn máa ń jẹ́ kin gbé àpò ẹ̀yìn dání torí inù bẹ̀ máa ṣé pamọ́ dáadáa. Ìnú ibẹ̀ ni ó ṣé pamọ́ dáadáa láti kó ǹkan sí tí kò fi ní sí pé eeyan n di ẹrù lọwo kélékélé, tí kò ní sí pé ǹkan kań sọnù nínú àwọn ẹrù tí mo ba kó dání. Ìyẹn lo jẹ́ kí n máa gbé àpò eyin dání. Tí mo bá n lọ sí ibi iṣẹ́ náà, mo máa ń gbé àpò eyin dání, màá le kó àwọn ẹrù mi bí kọ̀ǹpútà, lápútọ̀pù, màá fi charger mi sí, àwọn ohun ìkọ̀wé mi, màá kó gbogbo ẹ̀ sínú rẹ̀.

Kí ni àwọn nǹkan tó wà nínú àpò ọwọ́ rẹ? Àwọn nǹkan tó wà nínú àpò ọwọ́ mi, ó pọ̀. Àwọn ohun ìwúlò tí mo nílò ní ibi iṣẹ́, òun ni ó wà nínú àpò ọwọ́ mi. Ẹ̀ẹ̀, ìyẹn mo máa ń kó ibẹ̀ ni, màá kó bíi irú ìwé, màá kó sí inú àpò ọwọ́ mi. Ẹ̀ẹ̀, ohun ìkọ̀wé bíi Bíráò, màá kó sí ọwọ́ mi. Àwọn fáìlì tí mi bá lè kó lọ́wọ́, màá kó sínú àpò ọwọ́ mi. Àwọn bí i ṣájà tí mo fi máa ń ṣájì fóònù mi tí iná bá ti lọ lórí rẹ̀, mo máa ń kó sínú àpò ọwọ́ mi. Ìyẹn máa ń, ó máa ń secure, ó máa ń dúró dáadáa nínú rẹ̀. Àwọn aṣọ ìnújú mi, àwọn inú tí mo máa ń fi gíláàsì mi sí, mo máa ń kó àwọn yẹ́n náà sínú àpò ọwọ́ mi. Mo tún máa ń fi owó tí mi bá fẹ́ kó owó sí inú àpò mi púpọ̀ náà, mo máa ń fi sínú àpò ọwọ́ mi. Màá kó gbogbo e ipamo sínú àpò ọwọ́ mi.